Bẹ́ẹ̀ni, mo ti lé èèyàn kúrò ní ibi iṣẹ́ mi rí. Wọ́n sì pọ̀ tí mo lé kúrò níbi iṣẹ́ torí wípé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tí máa fi lé wọn. Nínú àwọn bí márùn-ún tí mo lé kúrò níbi iṣẹ́, n máa sọ àwọn n nǹkan kọ̀ọ̀kan tí olúkalúkú ṣe àti ìgbà mélòó mélòó tí wọ́n ti ṣe tí mo fi lé wọn kúrò níbi iṣẹ́. Ẹni alákọ̀ọ̀kọ́ ni ẹni tí mo rí wipé tó bá fi tajà fún ìyàn, ì máa ń fi owó lé ọjà. Àwọn onísòwò mi sì fẹ̀jọ rẹ̀ sùn mí lái mo'ye ìgbà tí mo sì ka ní ibi tó ti ń ṣe, tí mo sì mọ̀ pé ohun gangáń ṣe tó ń gangán sì jẹwọ́. Ó se eléyi fún ìkíni ìkejì ikẹta. Nígbà tí mo rí pé ó di ìkẹrin ni mo fi lé e kúrò níbi iṣẹ́ torí wípé yóò ba ọjà mi jẹ́, yóò dẹ̀ máa lé àwọn oníbàárà mi, yóò máa lé àwọn da won kúrò lọ̀dọ̀ mi. Ẹni ẹlẹ́ẹ̀kejì, ìdí tí mo fi lé e kúrò níbi iṣẹ́ ni wípé ó máa ń pẹ́ dé ibi iṣẹ́. Ó mọ yìí, àgbà kò lè ba mọ tètè dé pé òun kó wá mọ̀ sí ilé iṣẹ́ tí ó sì to ọjà, nǹkan ta gbà fún náà nu. Ṣùgbọ́n nígbà tí ó ṣe díẹ̀ t'óun náà ti di pé òun náà ti pẹ́ níbi iṣẹ́, ó jẹ́ ẹni tí ó máa ń pẹ́ dé ibi iṣẹ́ tí àwọn tó bá fẹ́ rajà ti n sí kọkọ̀ dúró sì tà táwọn kan o ṣi padà bínú lọ nígbà tan ba rí pé a sì ilé iṣẹ́. Èyí jẹ́ nǹkan tó bà mí n nu jẹ́ nígbà tí mo gbọ́. Mo kìlọ̀ fún un ní ìkíni ìkejì ikẹta kó dà á, yóò fẹ́ tó ẹ̀ẹ̀mẹ́fà tí mo kìlọ̀ fún un. Ṣùgbọ́n nígbà tí mo rí pé kò yípadà kúrò ní ìṣesí náà ni mo fi lé e kúrò ní ibi iṣẹ́ ní ọjọ́ náà. Ẹni ẹlẹ́ẹ̀kẹta tí mo lé kúrò níbi iṣẹ́, òun ni ẹnìkan tí òun náà máa ń jalè. Òun tiẹ́ àwọn ọjà tí a ní ilé iṣẹ́ ló máa ń jí gbé ń tiẹ. Yóò wà lára àwọn onísòwò tó bá rà nǹkan, yóò gbe fún ẹni pé kí ẹni mọ bá a gbé lọlé títí tí òun ó fi lọ gbà lọ́wọ́ ẹni náà. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ pálábá rẹ̀ ṣẹ́gi tí a mọ̀ pé òun ni í máa ń jí ọjà gbé tí ọjà fi máa ń din a, a fi àwọn nǹkan kan mu ló fi kó ṣọ́wọ́. Ó dẹ̀ jẹwo gbogbo nǹkan tó ti jí gbé. Gbogbo nǹkan tó ti jí gbé ní ilé iṣẹ́ yóò tó bi mílíọ̀nù ẹ̀yọ kan. Èyí ló fà á tí mo fi lé e kúrò ní ibi iṣẹ́ nígbà náà. Torí pé tí ẹ̀eyan bá ni kí ẹ máa ro gbogbo àwọn nǹkan wọ̀nyí kó máa ró jọ àbí kí ó máa pa á jọ, yóò dá ilé iṣẹ́ dúró tí ilé-ise òní máa ń gbòòrò mọ̀. Àwọn onísòwò àbí oníbàárà wa wọ́n sì máa sá fún ilé iṣẹ́ wa. Ẹni mi tí mo ti lé kúrò níbi iṣẹ́, òun ni ẹni kan tí mo ríi pé ó jẹ́ ọmọlúàbí ṣùgbọ́n ó ba ọmọlúàbí rẹ̀ jẹ́ pẹ̀lú ìwà ìpáǹle. Ó máa ń sábà bá àwọn akẹgbẹ́ rẹ̀ jà tí yóò sì máa bú wọn tio mọ̀ sepé nígbà tí ó bá yẹ kí wọ́n sọ̀rọ̀ ní, tubí n nubí wọn á ní í ṣe. Nígbà náà yóò mọ fà wàhálà, yóò máa bá wọn jà to fí di wipé ni tí wọ́n bá n jà, yóò mọ dà ilé iṣẹ́ rú, yóò máa ba àwọn nnkankan jẹ́ to jẹ pé yóò máa ja ìjà bi ẹ́ni pé ọmọ-itá bá n na ara wọn. Èyí ló fà á tí mo wò pé kí n kọ́kọ́ lé e díẹ̀ níbi iṣẹ́. Nígbà tí mo tún gbà padà pé táwọn eeyan bá bẹ̀bẹ̀, mo gbà á padà. Ṣùgbọ́n nǹkan tó ti wà lára rẹ̀ yii ò kúrò. Níṣe ni kó ko ko ko rẹ̀ sì máa ń le si pẹ̀lú pé kó máa bá yẹn jà, kó máa bú yẹn. Ó wá sì dé ọ̀dọ̀ oníbàárà wa kan ní ọjọ́ kan. Èyun a mọ̀ pé agbófinró ni. Níbi tí ó ti ń jà, ìyùn fẹ́ parí ìjà, bóse fẹ́ parí ìjà bái bo se gbá ẹnihun léti niyen láì mọ̀ pé ọlọ́pàá ni ẹni náà. Nígbà tí ìyẹn mú un ṣọ́wọ́, ó na-- ó gbe lọ sí àgọ́ wọn, ó lọ fiyà jẹ́. Nígbà tí ó dà á padà, òun ni mo fi fà á lé àwọn mọlẹbí rẹ̀ lọ́wọ́ pé mí n nílò rẹ̀ ní ibi iṣẹ́ mọ́. Èyí ni nǹkan tí òun náà ṣe tí mo fi lé e kúrò ní ibi iṣẹ́ nígbà náà. Àìmọ́yé, àìmọ́yé, àìmọ́yé àwọn nǹkan mi ti ọ̀pọ̀lọpọ̀ n ṣe tí à ń fojú fọ́, ṣùgbọ́n àwọn tí wà wọn burú kò lálẹ́ kúrò ní ibi iṣẹ́ nígbà náà.

Bẹ́ẹ̀ni, mò ń sùn ní ọ̀sán, pàtàkì jùlọ ní ọjọ́ ìsinmi. Ǹkan tí mo fi máa ń sùn ni wípé ní láti ọjọ́ ajé tí a ń pè ní ọjọ́ monday títí di ọjọ́ satide tí olóyìnbó ń pè ní Saturday ni mo máa ń fi ṣiṣẹ́ lọ fi fà tí mo fi máa ń sinmi tí máa sùn ní ọ̀sán ní ọjọ́ ìsinmi tá ń pè ní ọjọ́ Sunday. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí a máa ń fín ráyè níbi iṣẹ́ láyè tí a lè fi lọ ibi iṣẹ́ títí tí ó fi di ọjọ́ kejì. Mi ò wà kí ń ráyè láti máa sùn ní àwọn ọjọ́ ìyókù ju ọjọ́ Sunday yìí lọ. Lẹ́yìn ọjọ́ tí ó bá rẹ́ mi, oun ni mo máa ń sùn ní ọ̀sán nígbà mi. Ìdí tí mo dẹ́ fi máa ń sùn, óun náà ni pé kí n ti ṣiṣẹ́, ọhun ti mo fẹ́ ṣe lọ́jọ́ yen kí n ti ṣẹ́ tán, mo wa le sùn lọ́sàn-án ọjọ́ náà. Tí mo fi le sùn lọ́sàn-án náà sì de ni kò kín tó ju wákàtí méjì sí wákàtí mẹ́ta lọ̀ tí màá fi sùn ní ọ̀sán. Ṣùgbọ́n tó bá dí ọjọ́ Sunday, bí n bàá ti le sùn ní àárọ̀ bá yìí, tí màá ti sùn ní ìdájí tí mo jí ní àárọ̀, tó bá tún ti di bí nǹkan bí ago méjìlá, mò tún máa ń sùn. Mo lè sùn láti ago méjìlá di ago mẹ́ta sí ago mẹ́rin nígbà mi. Torí pé mo rí pé mo rí pé mo lọ ibi kankan, iṣẹ́ nìkan náà mo sì fẹ́, àbí òórùn nìkan náà mo sì fẹ́ sùn ní ọjọ́ náà. Àwọn mọ̀lẹ́bí mi ti mọ̀ pé mi kì í sùn ní, pé mi kì í sùn ní ọjọ́ mi ju ọjọ́ Sunday yìí náà lọ. Títí di pé ní tí wọ́n bá wà mí délé tí mo bá lálejò, wọ́n ó sọ pé mi ò sílé torí pé ní wọ́n ti mọ̀ pé mò ń sùn lọ́wọ́ ni. Ó ti wà nínú òfin pé tí màá ti sùn ní ọ̀sán, mo ti sọ fún àwọn, mo ti sọ àsọtẹ́lẹ̀ fún àwọn mọ̀lẹ́bí mi pé tí n bàá ti n sùn ní ọ̀sán Sunday, kí wọ́n máa jí mi lẹ́yìn tí ó máa rí pé mo ti kọjá bí wákàtí mẹ́ta sí wákàtí mẹ́rin tí mo wa ní àlejò ń jó náà, mi ò kí ń yọjú sí wọn. Ọjọ́ Sunday nìkan náà ni mo máa ń sùn ní ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, torí pé iṣẹ́ tí mò ń ṣe láti àárọ̀ títí di ago márùn-ún ni, àsìkò ìsinmi náà wà ní inú wákàtí yìí, ṣùgbọ́n mo máa ń ṣiṣẹ́ ju wákàtí kan wákàtí méjì lọ. Nígbà tí mo fi wà ní ọmọdé tí-- nígbà tí mo ń ṣiṣẹ́ jáde ilé ìwé gíga tí mo n ṣe iṣẹ́ akọ, er, iṣẹ́ teacher tí a ń pè ní akẹ́kọ̀ọ́, mo máa ń kọ́ àwọn ọmọ fún bí wákàtí méjì, mẹ́ta, mẹ́rin, ìgbà mí ì gan ní ọjọ́ mi, wákàtí máarùn, torí pé a á tún ṣe iṣẹ́ lẹ́yìn ìgbà tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bá ti jáde. A báwọn ṣiṣẹ́ ìmíì ni ìgbà tí wọ́n ti jáde pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mi. Ṣùgbọ́n nígbà tí mo padà ríṣẹ́ sí, tí mo dá ilé iṣẹ́ mi kalẹ̀, tí mò ń ṣiṣẹ́ ní ilé ìtajà ńlá kan tí a ń ta àwọn nǹkan bí èlò inú ilẹ́. Àwọn nǹkan tẹ́li bí tẹlifíṣànù, nǹkan amúnútutù tí a ń pè ní fíríìjì, nǹkan wíwọ̀ aṣọ, àwọn nǹkan jíjẹ, àwọn nǹkan mọ́mọ́ àti àwọn nǹkan ìèlò inú ilé àbí ìbùsùn àga, àwọn abọ́ ìdánná tí a ń tà. Mo máa sábà wà ní ibi iṣẹ́ tí màá mọ siṣẹ́ ju wákàtí púpọ̀ lọ, torí pé a máa tó àwọn nǹkan kan, a máa kó àwọn ọjà wọlé, a máa kó ọjà bọ́ta, á dúró síbẹ̀ torí pé nígbà tí àwọn oníbárà bá wa tí wọ́n máa ń fẹ́ bá wa ra ọjà, a gbúdọ̀ mọ́ sínbẹ̀. Ìgbà mí sí màá n wà, àwọn míì má n fẹ́ ra àwọn ọjà ńlá ńlá tí ó pọ̀ tí wọ́n ó fẹ́ nílò kí ọ̀gá ilé iṣẹ́ wà níbẹ̀. Èyí ló fàá tí mo fi máa ń sábà wà ní ibi iṣẹ́. Àsìkò yí, ó sì máa ń ju bí wákàtí méjì, wákàtí mẹ́ta lọ tí mo fi máa ń dúró sí ibi iṣẹ́ tí mo bá fẹ́ ní àlejò.

I tí mo máa ń ṣe ní àṣálẹ́ ó pọ̀ gidi gan-an torí wípé bá lélé ni mí, mo sì ní ìyàwó ju ẹyọ̀kan lọ, mo sì tún ní àwọn ọmọ tó pọ̀. Ǹkan àkọ́kọ́ tí wọ́n sábà ṣe ní àṣálẹ́, òní pé a pè àwọn mọ̀lẹ́bí mi jọ, àwọn ìyàwó mi, àwọn ọmọ mi, a pé wọ́n jọ. A dẹfẹ̀, a rẹ́rìn-ín, a ṣàwàdà síra wa, a wo tẹlifíṣànù, a ṣeré pá, a ṣeré gbẹ̀, a ǹjẹ́ tí wọ́n máa kọ ní school, a jìrò rẹ̀, a bá wọn sọ ọ̀rọ̀ dáadáa ní títí ayé, bí wọ́n ṣe lè gba àṣà pọ̀ńlẹ́ àwọn èèyàn, bí wọ́n ṣe lè máa fòótì àwọn èèyàn, bí wọ́n ṣe máa ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ wọn, bí wọ́n ṣe máa ṣe dáadáa sí àwọn alábàgbé, bí wọ́n ṣe máa ṣe dáadáa sí àwọn aládùúgbò, kó dà bí wọ́n ṣe máa jọ́sìn fún Ọlọ́runra wọn láàárọ̀, lọ́sàn-án lálẹ́, bí wọ́n ṣe máa sọ̀rọ̀ dáadáa ní gbogbo ìgbà, bí wọ́n ṣe máa ṣe dáadáa ní ilé ìwé wọn, tí wọ́n máa ń fi àpọ̀nlé fún àwọn ọ̀gá wọn, àwọn ọ̀rẹ́ wọn, àwọn, àwọn akẹgbẹ́ wọn àbí àwọn tó kéré sí wọn. Ǹkan mìíràn tí a tún máa ń ṣe, tí mo tún máa ń ṣe ní àṣálẹ́, òní wípé mo lá-- mo níìfẹ̀ kí ń máa jẹ ohun púpọ̀ ní alẹ́. Lẹ́yìn ìgbà tí mo bá ti jẹ ohun tán ní ìkẹbí ìrọ̀lẹ́, mo tún máa ń jẹ ní àṣálẹ́. Sugbọn oúnjẹ tí mo máa ń sábà jẹ ní àṣálẹ́, àwọn oúnjẹ tó fúyẹ́ ni bí èso, bí àwọn oúnjẹ fẹ́lẹ́fẹ́lẹ́ bí kí-- kí àwọn bí àwọn orí snacks, gbogbo àwọn nǹkan márùn-ún ni wọ́n sábà ṣe ní àṣálẹ́, ó tún wá di àdámọ́ tí mò ń sábà ṣe. Ǹkan mìíràn tí mò tún máa ń sábà ṣe ní àṣálẹ́ ni pé ní mò máa ń ṣeré pá pẹ̀lú àwọn ìyàwó mi lẹ́yọ̀ ọ̀kọ̀ọ̀kan. Èyí tó bá ní alẹ́ inú wọn, yóò-- a lọ sọ́dọ̀ rẹ, a jọ ṣàwàdà nínú yàrá rẹ̀, a ṣeré pá, a dẹfẹ̀, a ṣàwàdà. Tó bá yẹ pé ní mo ti lè lọ sí ọ̀dọ̀ ẹni kejì, àbí ṣé pé ọ̀dọ̀ ẹni kan náà ni màá lò ní alẹ́ ọjọ́ náà. Àwọn ǹkan mìíràn tí mo tún máa ń ṣe ní àṣálẹ́ ni pé ní mò máa ń pe àwọn mọ̀lẹ́bí mi tá jọ máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ, ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Tele yin bọ̀ ń pè ní fóònù. Ti wọ́n á pè wọ́n, ń pè ìyá mi, ń pè bàbá mi. A jọ máa ń sọ̀rọ̀ ǹkan tí ó túkù tí wọ́n níìfẹ̀ láti ní àbí ǹkan tí wọ́n fẹ́, tí wọ́n fẹ́ ní àyíká wọn, àbí ǹkan tí àwọn tán nílò, àbí oúnjẹ tí wọ́n fẹ́ jẹ. A pè, màá pè wọ́n, a jọ sọ̀rọ̀, a jọ ṣàwàdà torí wípé ní àwọn àgbàlagbà wọ́n nílò láti máa rí ẹni tí wọn bá sọ̀rọ̀ ní gbogbo ìgbà kó lè bá a tún máa fi mú inú wọn dùn ní òkúróòkúre. Lára àwọn ǹkan tí mò tún máa ń ṣe ní àṣálẹ́ ni pé ní àwọn ọ̀rẹ́ mi, a máa ń sábà bẹ̀ra wa ní alẹ́ bá kan náà. Ìgbà mìíràn wá ṣe yẹ pé ní a jọ ṣe eré tí a jọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a jọ máa gbá láàrin ara wa. Òun wà níbí tó ń bá wà, èmi náà wà ibi tí mo wà. A dẹ̀ jọ máa ń gbá eré lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ọ̀dọ̀ ẹ̀yà fí ọ̀dọ̀ tèmi. Lára àwọn ǹkan tí mò máa ń sábà ṣe ní àṣálẹ́ ni pé ní mò máa ń ka ìwé tó wá ti di bí àṣálẹ́ láti bí aago bí i márùn-ún kan là, méjìlá, aago kan àti aago méjì. Mo máa ń sábà ka ìwé torí pé mo níìfẹ̀ kí ń máa ka ìwé torí pé èmi gẹ́gẹ́ akọ̀wé ni mí tí mò máa ń kọ ìwé. Mo sì níìfẹ̀ kí ń máa ka àwọn ìwé. Àwọn, àwọn ń jẹ́ kí orí mi mọ̀ pé tí màá sì máa mọ̀, tí màá sì máa ṣe àwọn ǹkan mìíràn pẹ̀lú ìwé tí mò ń kọ. Ní àwọn àǹfààní tí mò máa ń jẹ, ìmú pé kí ń máa ka ìwé ni pé ní à ń mọ iyè ǹkan méjì tí èèyàn kò tíì mọ̀ tó yẹ pé ní ìwé tí ẹ máa ń ka òun ni yóò fi mọ̀ pé, "A! Òun ò tíì mọ̀ kíni yìí tí ó ti fi bọ oyè sí i." Lára àwọn ǹkan tí mò tún máa ń ṣe ní àṣálẹ́ òní wípé mò máa ń sùn nígbà tí, mo bá ti rí pé ọ̀rún ń kú mi. Òórùn jẹ́ ǹkan tí ó yẹ kí ọmọ èdè ènìyàn máa ń sábà sùn. Ó kéré tánpọ̀ àbo pọ̀ tánpọ̀ bí i wákàtí mẹ́fà sí wákàtí méje ó yẹ kí ẹ̀yin máa fi sùn ní àṣálẹ́ torí pé ẹ̀yin ó ti ṣiṣẹ́ lọ láti àárọ̀, láti àárọ̀ tí ẹ̀yin bá ti kú ó lé ẹ̀yin ó ti ṣiṣẹ́ lọ. Àṣálẹ́ nìkan ni àyè wà kí ẹ̀yin ó fi sùn. Wọn ń sùn ní àṣálẹ́ náà.